Ah, oúnjẹ tí mo fẹ́ràn jù náà ni ẹ̀wà àti breẹ́dì. Ẹ̀wà àti búrẹ́dì ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Ah, létí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí màá sọ lẹ́gbẹ̀ẹ́ wọn, a tàbí ẹni pé, "Ah, ládúró oúnjẹ gidi tó pọ̀ níta tí àwọn èèyàn, tí àwọn èèyàn ń mú gẹ́gẹ́ bí oúnjẹ wọn tí wọ́n fẹ́ràn jù, ìwọ wá mu ẹ̀wà àti búrẹ́dì." Bẹ́ẹ̀ ni, ah, gbogbo ìgbà tí n bá ti rí ẹ̀wà àti búrẹ́dì, kódà mi kì í lè, mi kì í lè, mi kì í lè mu ara dúró láti pé kí n ṣà ti jẹ, torí pé ó jẹ́, eh, oúnjẹ tí mo fẹ́ràn jù. Ṣùgbọ́n kò kín ń ṣe òun ni mo fẹ́ràn jù láti ilẹ̀. Ah, ǹkan ló ṣẹlẹ̀ tí ó fi jẹ́ pé ẹ̀wà àti búrẹ́dì ni, ah, ohun tó padà di ààyò oúnjẹ fún mi. Eh, ní ọdún bí méje sẹ́yìn, mo lọ ṣiṣẹ́ níbi kan nínú Èkó, Lájégúnlẹ̀. Nígbà tí mo dé bẹ́ẹ̀, wọ́n máa ń fún wa ní owó oúnjẹ, wọ́n dẹ̀ máa ń fún wa ní owó iṣẹ́. Ṣùgbọ́n owó náà ò fi bẹ́ẹ̀ ká mi. Màá wá ṣá sùn tó jẹ́ pé owó oúnjẹ tí wọ́n máa ń fún mi ní ọjọ́ kan, màá fi jẹun fọjọ́ méjì. Ṣùgbọ́n oúnjẹ tí mo máa ń jẹ nígbà náà tó máa ń dúró sínú mi dáadáa, òun náà ni búrẹ́dì àti ẹ̀wà. Tí n bá ti ra búrẹ́dì àti ẹ̀wà ní alẹ́, tí n bá ti jẹ, tí màá ti ra búrẹ́dì àti ẹ̀wà ní alẹ́. Tí n bá ti ra búrẹ́dì ní alẹ́, màá fi mu, eh, un ta ń pè ní -màá fi mu tea. Tó bá wá di ọjọ́ kejì, n ó wá ra, ah, ẹ̀wà sì ń wá fi jẹ yiókù. Ohun tí ó bá fi mu mi jẹ búrẹ́dì àti ẹ̀wà ní àárọ̀, tí ilẹ̀ ó fi ṣú, ebi ò lè pa mí. Bí mo ṣe máa ń ṣe nígbà náà ni, bí mo ṣe wá máa ń ṣe nígbà náà ló wá fàá tó fi jẹ́ pé d'òní Ọlọ́run, ó ti wá mọ́ mi lọ́ra tó ṣe pé búrẹ́dì àti ẹ̀wà ó ti wá di ààyò oúnjẹ fún mi. Tó ṣe pé kò sí, ah, kó dà kí gbogbo ayé fẹ́ jẹun, kán ní búrẹ́dì àti ẹ̀wà yìí ká jọ máa jẹ. Kán ní ẹ̀wà ò dùn àbí búrẹ́dì náà ò dùn. Kò ní, kò ní rí bẹ́ẹ̀ lẹ́nu témi. Torí kò sí bó ṣe fẹ́ burú tó búrẹ́dì àti ẹ̀wà yiò ṣá lọ lẹ́nu mi ni. Ó sì ti ṣẹ́ díẹ̀ tí mo ti máa ń, tí mo ti fi ṣe oúnjẹ ààyò mi bá'un náà tí mo ti máa ń jẹ báyen.

Ah! Nínú gbogbo àwọn ọjọ́ méjèèje tó wà nínú ah ọ̀sẹ̀, ọjọ́ Jímọ̀ náà ni ọjọ́ tí mo fẹ́ràn jù lọ. Ìdí ni pé àkọ́kọ́ ah Mùsùlùmí ni mí. Ah mo fẹ́ràn bí èmi àti àwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn ṣe máa ń wọ lọ sí mọ́sálásí ní ọjọ́ Jímọ̀ láti lọ yin Ọlọ́run, láti lọ sìn Ọlọ́run, láti lọ gbé títobi fún Ọlọ́run, láti lọ foríbalẹ̀ fún Ọlọ́run àti láti lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó máa ń ọjọ́ Jímọ̀ jẹ́ ìwúru-- ọjọ́, ọjọ́ ńlá, ọjọ́ ìwúrí ńlá fún gbogbo wa. Látàrí pé ó jẹ́ ọjọ́ kan bí ọjọ́ ọdún fún wa àti pé ah ó jẹ́ ọjọ́ tó jẹ pé a máa ń ní àǹfààní àti tun ti gbọ́rọ̀ láti súnmọ́ Ọlọ́run sí. Àti pé ní ọjọ́ náà, oríṣìíríṣìí àǹfààní ló ń bẹ fún àwa tí a jẹ́ Mùsùlùmí pé ó wà nínu ọjọ́ tó jẹ pé àdúrà máa ń gbà jù. Tó ṣe pé a tí ẹ̀yan bá le ṣe àdúrà ní àwọn àkókò kan ní ọjọ́ Jímọ̀ tan ń sọ̀rọ̀ ńi pa yìí, àdúrà eyan o gba dáadáa. Ah! Ì máa wọ aṣọ ìbílẹ̀ wa, ó tún máa ń-- ó tún wà lára idí tí mo tun fi fẹ́ràn ọjọ́ Jímọ̀. Eh pàápàá jù lọ lára àwọn èèyàn. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o kìn sábà wọ aṣọ ìbílẹ̀ ní àwọn ọjọ́ yòókù àfi ọjọ́ Jímọ̀ nìkan. Fún ìdí èyí ní gbogbo ọjọ́ Jímọ̀ ni oníkálukú máa ń wọ aṣọ ìbílẹ̀ dáadáa. Tó ṣe pé oníkálukú alánfààní àti fún ara wọn ní oríṣìíríṣìí ah ọ̀rọ̀ ìwúrí lórí bí wọ́n ṣe múra. Ah ọjọ́ Sunday ni àwọn èèyàn fẹ́ràn jù. Ọjọ́ Saturday, ọjọ́ Sunday. Ṣùgbọ́n mo, mo tún mọ̀ pé ọjọ́ Àìkú àti ọjọ́ eh Àbámẹ́ta àwọn èèyàn fẹ́ràn àwọn ọjọ́ méjèèjì dáadáa ṣùgbọ́n èmi ò fẹ́ràn wọn tó ọjọ́ Jímọ̀. Idi tí àwọn eyan fi fẹ́ràn àwọn ọjọ́ náà ni pé wọ́n máa ń ní oríṣìíríṣìí ah wọ́n máa ń rí oríṣìíríṣìí àǹfààní. Eh àwọn ọjọ́ Sunday sì máa ń jẹ́ wípé ó wà wípé gbogbo ẹni tó bá ti ṣiṣẹ́ lọ láàárín ọ̀sẹ̀ ó máa ń fẹ́ ọjọ́ Sunday àti ọjọ́ Àbámẹ́ta, àwọn ọjọ́ Àìkú àti ọjọ́ Àbámẹ́ta wọ́n máa fi sinmi. Ṣùgbọ́n eh mi ò fẹ́ràn láti máa ní ìfẹ́ sí ní tí gbogbo àwọn èèyàn ti ní ìfẹ́ sí àti pé ọjọ́, ọjọ́ Jímọ̀ ṣe pàtàkì fún mi jù àwọn ọjọ́ yòókù lọ. So fún ìdí èyí, ah ọjọ́ Jímọ̀ ni fún mi.